Ọ̀pọ̀lọpọ̀ agbègbè àbí ibi ni wọ́n ti ń tún fóònù ṣe ní àdúgbò mi. Olúkálùkù pẹ̀lú sọ́ọ̀bù tìrẹ, ṣùgbọ́n ó ní ibi kan ní Ìkẹjà tí a ń pè ní Computer Village. Ibẹ̀ ni wọ́n gbé tún ọ̀pọ̀lọpọ̀ àwọn fóònù ṣe lóríṣiríṣi. Ibẹ̀ yí jẹ́ bí center fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tàbí kọ̀m̀pútà tàbí fóònù tí wọ́n máa ń tún ṣe.